Òpin ọ̀sẹ̀ ni mo máa ń fọ àwọn aṣọ mi. Nítorí láti àárín ọ̀sẹ̀, mo máa ń ṣe iṣẹ́. Mo máa ń ní àkókò láti lọ ṣe iṣẹ́, mi ò sì kí ń ní àkókò láti fọ aṣọ. Òpin ọ̀sẹ̀ ni mo máa ń fọ àwọn aṣọ mi. Ìgbà yẹn ni mo máa ń ráyè láti fọ àwọn aṣọ mi.

Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán ni ìrẹsì àti ẹ̀wà àti ẹja díndín àti ata díndín. Mo fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ata díndín. Ó máa ń jẹ́ kí ikùn mi kó yó dáradára. Ẹ̀wà àti ìrẹsì dẹ̀ jẹ́ oúnjẹ tó ń ṣe ara lóore. Ó ni mo máa ń jẹ ní ọ̀sán.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ gbúre. Mo fẹ́ràn ẹ̀fọ́ gbúre nítorí ó ní omi nínú. Mi ò nílò láti bu omi sínú ìkòkò nígbà tí mo bá ń se ẹ̀fọ́ gbúre. Ẹ̀fọ́ gbúre a sì máa jẹ́ kí ara mi dán nítorí omi tó wà nínú rẹ̀. Ó ń ṣe ara lóore, ó sì máa ń lé àìsàn Jìnà kúrò lára. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ gbúre.

Ìgbà mẹ́ta ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. N ó wòlówó rọ̀ ní ọ̀sán àti ní ìrọ̀lẹ́. Mo máa ń fẹ́ràn láti wo ojú mi kí n wo bó ṣe gúnrégé sí, bó ṣe rẹwà sí, kí n sì kun àmọ̀mọ́jú mọ́ ojú mi láti jẹ́ pé kí ó rẹwà. Ìgbà mẹ́ta ni mo máa ń wo àwòrán lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwíà mi. Ìmúdójúìwọ̀n sọfitíwíà dára nítorí ó máa ń jẹ́ kí iṣẹ́ rẹ kó péye, ó sì máa ń jẹ́ kí sọfitíwíà kó, kó, kó bá ìgbà mu, kó máa jẹ́ ọ̀tún ọ̀tún láti máa ṣe iṣẹ́ tó péye ní gbogbo ìgbà.

Bẹẹni mo máa n lo ọ̀pá ifàmúra nígbà ti mo ba ń mu ohùn mímú nítorí wípé ó dára, ó sì máa ń jẹ́ kí àbùkù bá ẹnu mi. Ẹnu mí kòní kán ike tàbí ìgò to gbé ohùn mímú l'ọwọ. Ọ̀pá ìfámú́ra lẹnu mi yóò kan tó sì máa ń jẹ́ kí n wà láàlá fíà.